Kí nǹkan ṣe gbogbo ìgbà mi ò sí fẹ́ràn láti máa pín oúnjẹ mi, èmi a si máa pín oúnjẹ pẹ̀lú àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn ọ̀rẹ́ mi nítorí rẹ̀ lè mi o ṣe fẹ́ràn àwọn ọ̀rẹ́ mi àti àwọn àrà mi nìkan lè mi fẹ́ràn láti máa pín oúnjẹ pẹ̀lú. Ẹ̀mi àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn ní ìwà búburú láti máa bá ènìyàn jẹun, àwọn ẹlòmíràn yóò sì máa fi itọ́ sínú oúnjẹ tàbí kí wọ́n máa wuwà ìwà tí ó máa bí eyan nu, ṣùgbọ́n tí mo bá rí ọ̀rẹ́ tí ebi ń pa, èmi ó fún un ní kékeré tí mò lè fún un ní oúnjẹ mi tàbí àgbàlagbà tí ebi ń pa mi ò fún un ní ìgbà mí tí mi ò bá le fún wọn ní oúnjẹ nítorí oúnjẹ oun náà ò le tó mi, èmi yóò sì máa fún wọn ní owó láti fi ra oúnjẹ fún ara wọn. Kí nǹkan ṣe èmi máa ń pín oúnjẹ ṣùgbọ́n mi ò sábà fẹ́ràn rẹ̀ láti máa pín pẹ̀lú ará ita ṣùgbọ́n mo fẹ́ràn láti máa pín pẹ̀lú ará ilé ṣùgbọ́n mi ò fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú ará ita nítorí pé ó ṣe èmi rẹ̀ nítorí pé wọ́n ti sọ fún wa níbí wípé ó ṣe àjọ̀jí kí eyan máa pín oúnjẹ pẹ̀lú ará ita ó dẹ̀ léwu nítorí rẹ̀ ni mi ò sì máa pín oúnjẹ pẹ̀lú àwọn ará ita.

Èmi máa ń rántí àlá mí nítorí pé tí n bá ti sùn, ó ní, ó tí bá ti sùn mọ́, èmi kò ṣe gbogbo ìgbà, ni èmi máa ń rántí àlá mi. Ṣùgbọ́n tí bá jẹ́ àlá tó ṣe kókó, èmi ó gbìyànjú gbogbo apá mi láti wá ìtúmọ ẹ̀. Ṣùgbọ́n èmi máa ń sábà rántí àlá mi ní gbogbo ìgbà nítorí wípé àlá jẹ́ àwọn ǹkan tí mo máa ń dì mú títí torí pé àlá má ń nì ìtumọ̀. Nítorí rẹ̀ ni èmi ṣe máa ń rántí àlá mi.

Èmi ga púpọ̀ púpọ̀ púpọ̀. Èmi ga bí, èmi ga bí ẹsẹ̀ bàtà mẹ́rin sí márùn-ún, èmi ga bí ẹsẹ̀ bàtà mẹ́rin sí, ẹsẹ̀ bàtà mẹ́rin sí méje. Èmi ga púpọ̀ púpọ̀ tí àwọn ènìyàn sì máa ń sọ fún mi wípé èmi ga lọ́pọ̀lọpọ̀. Àti wípé ní ìsìn, èmi ga tó ẹsẹ̀ bàtà, ẹsẹ̀ bàtà méje. Èmi ga tó ẹsẹ̀ bàtà méje. Púpọ̀ púpọ̀ nínú àwọn ènìyàn tó mọ̀ mí wọn sì máa ń sọ fún mi pé èmi ga. Àti ìgbà tí èmi náà ti ń wọnra mi, nígbà tí mo dẹ̀ sí ti wọnra mi, mo ga tó ẹsẹ̀ bàtà méje.

Bẹ́ẹ̀ mimi ọkọ irú ọkọ̀ temi náà lò jẹ́ ọkọ̀ mọ́tò bọ̀kì, ọkọ̀ déùkù máńgòlò. Ẹ̀mi ní ọkọ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Alákọ̀ọ́kọ́ jẹ́ déùkù máńgòlò tí mo rà fún àwọn ọmọ iṣẹ́ mi. Ọkọ̀ déùkù máńgòlò yìí ni èèyàn máa máa fi kó àwọn ẹrù fún àwọn ènìyàn. Ti wọ́n bá sì ti kó àwọn ẹrù fún àwọn èèyàn, wọ́n o máa fún mi ní owó náà. Èmi ní ọkọ̀ ìgbádùn tèmi ní ọ̀tọ̀ tí èmi a máa gbé jáde lọ sí ibikíbi tí mo bá lọ. Nítorí rẹ̀ èmi ṣe ní ọkọ̀. Ọkọ̀ déùkù máńgòlò yìí ni màá gbé fúnàwọn ẹlòmíi. Èmi ò gba dírẹ́bà tí ó máa bá mi wọ ọkọ̀ déùkù máńgòlò yìí. To ba si ti bàjẹ́ emi nii yóò ranso tí n ba de ti sọ, èmi dè máa ń fún dírẹ́bà náà ní owó ọkọ̀ déùkù máńgòlò tí ń bá mi wà. Àti wípé tó bá sì ti bá mi kérò, gbogbo owó ẹrù tó bá bá mi kó, èmi ni mo ní. Nítorí pé ìparí oṣù, oun máa ń gbowó iṣẹ́ tirẹ̀. Nítorí rẹ̀ ni tí máa ń lo ọkọ̀, nítorí re ni emi ṣe ní ọkọ̀ méjì. Ọkọ alakooko jẹ deuku mongolo, ọkọ eleekeji jẹ ọkọ ìgbafẹ́ ti mo maa lo àti wípé ọkọ̀ yìí mi ò kí n jẹ́ kó bàjẹ́ rárára ti o fi se torí pé ọkọ̀ ẹyookàn ohun náà tí mo ní náà nìyẹn, èmi de sì máa ń ke ọkọ̀ yìí lọ́pọ̀lọpọ̀.

Ìrìnàjò tí mo rántí láti ìgbà èwe náà, ó jẹ́ ìrìnàjò nígbàtí mo tẹ̀lé bàbá mi lọ sí orílẹ̀-èdè mìíràn. Mò rántí ìrìnàjò yìí púpọ̀púpọ̀ nítorí pé ìrìnàjò yìí jẹ́ ìrìnàjò tó, tó jìnà jù, àti wípé ìrìnàjò tó jẹ́ kí n lajú sí. Nígbà tí èmi àti bàbá mi la jọ lọ ní ìrìnàjò yìí, a lọ ní ọjọ́ àìkú, a lọ ní ọjọ́ àìkú, a dẹ sì dé ní ọjọ́ àbámẹ́ta tí ń jẹ́ ọjọ́ Satide. Àwọn ẹ́, nígbàtí, nígbàtí, nígbàtí a fi dé bẹ, a lo ọkọ̀ òfurufú nítorí pé ọkọ̀ ojú-ọ̀nà kò lè dé bẹ, àti pé ọkọ̀ ojú-omi kò lè dé bẹ, ó sì máa pẹ́ dé bẹ. Nítorí rẹ̀ la ṣe lo ọkọ̀ òfurufú. Nígbàtí a dé bẹ bí i, agogo méje àbọ̀ ní ọ̀sán, àtàdà sí bí i dé bẹ, èmi àti bàbá mi wà tàbí orílẹ̀-èdè náà, a sì lọ jẹun. A jẹ àwọn oúnjẹ bẹ, ṣùgbọ́n lọ́wọ́ mi ò rà é, èmi ò lè jẹ irú oúnjẹ náà nítorí pé èmi oúnjẹ òún náà kò mọ̀ ni lára. Ìrìnàjò yìí jẹ́ ìrìnàjò tí mi ò lè rántí pátápátá nítorí pé mo rí àwọn èèyàn jànkójànkó, mo dẹ̀ sì bá àwọn oyinbo pàdé pẹ̀lú. Nítorí rẹ̀ lèmi ṣe rántí ìrìnàjò yìí láti ìgbà èwe mi nítorí pé ó jẹ́ ìrìnàjò tí mo ṣí ti ri oyinbo títi di sín. Nígbàgbọ̀ ìrìnàjò yìí, mí dẹ̀ sí máa sọ fún àwọn ọ̀rẹ́ mi pé èmi ti jáde kúrò ní orílẹ̀-èdè mi, èmi ò lè gbàgbé wípé mo ti jáde.

Èmi a máa fẹ́ran adùn tí vanilla tàbí ti, ti, ti mílìkì ti tàbí ti chocolate nínú, nínú, nínú ice cream. Èmi a máa fẹ́ran vanilla nítorí wípé àti kékeré ni mo ti fẹ́ran vanilla, àti wípé vanilla ó sì máa ń lọ lẹ́nu mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ẹ ni èmi ṣe fẹ́ràn adùn vanilla nínú ice cream. Ìgbà mí èmi a máa fẹ́ran, èmi a máa fẹ́ran adùn chocolate nítorí pé èmi náà fẹ́ran chocolate. Àwọn adùn méjèjì ti ni mó fẹ́ràn nínú ice cream àti pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà témi bá sì ti rà ice cream àwọn adùn yìí ni èmi máa n sábà sọ pé kàn ba mi ṣe nítorí pé àwọn adùn yìí, nítorí pé àwọn adùn yìí jẹ́ èyí tí mo máa ń mu láti kékeré àti wípé èmi náà sì ti mọ̀ pé adùn yìí ó dùn, òun ló dẹ̀ sí i bá mi lára mi. Nítorí rẹ̀ ni èmi ṣe máa ń lo chocolate àti ice cream. Nítorí rẹ̀ tí n bá ti fẹ́ ra ice cream, èmi a máa ra vanilla tàbí chocolate. Nítorí rẹ̀ ni èmi ṣe máa ń lo adùn lọ́pọ̀lọpọ̀. Nítorí pé adùn, adùn yìí náà, adùn yìí jẹ́ adùn tí kò kí ń fún èèyàn ní jẹdijẹdi lọ́pọ̀lọpọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi orin, ó jẹ́ bí oṣù mẹ́ta sẹ́yìn nígbà tí àwọn-- nígbà tí mo lọ sí-- nígbà tí, nígbà tí mo lọ sí-- nígbà tí àwọn ẹgbẹ́ akọrin mi tí wọ́n sì ń kọrin, lèmi máa lọ síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lèmi sì máa ń lọ síbẹ̀ nítorí pé èmi fẹ́ máa gbọ́ gbogbo. Èmi fẹ́ràn láti máa tẹ̀lé wọn lọ sí ibi kíbí tí wọ́n bá tí ń kọrin àti wípé àwọn ọlọ́jẹ̀ wọ́n jẹ́ olólùfẹ́ orin tí mo fẹ́. Emi o de ki n fe ki nkankan nínú àwọn nkan ti wọn ba se ko ma kúrò ni ara mi àti wípé àwọn ọrẹ mi náà wọn si ma n bere àwọn ibere kan to je wípé ma fi àwọn ẹgbẹ akọrin yìí kani wípé emi o ba si ni bi orin yìí èmi ò lè mọ, èmi máa lọ sí ibi orin dáradára. Ṣùgbọ́n èmi máa lọ sí ibi orin dáradára. Ẹ̀yì ti mo lọ níbi oṣù mẹ́ta sẹ́yìn náà dùn púpọ̀. Àwọn ọ̀rẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ náà lo sí wá. A gbádùn àwọn orin àdídùn oríṣiríṣi lẹ́nu àwọn akọrin náà. Ìnú mi sì dùn lọ́pọ̀lọpọ̀. Lẹ́mi náà sì mú ẹrọ ìbánisọ̀rọ̀ mi tí èmi náà sì fi ya fọ́tò pẹ̀lú àwọn akọrin náà. Ìgbà náà mo lọ sí ibi orin gbẹ́yin ni bí oṣù mẹ́ta sẹ́yìn ní ọjọ́, ní ọjọ́, ní ọjọ́ ìṣẹ́gun, ní ìrọ̀lẹ́ ọjọ́ ìṣẹ́gun.

Abúlé ti mo mo, je abúlé ti mo ti wa, abúlé ohun na tóbi lopolopo àti wípé abúlé òhun náà tóbi lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn ilé amọ̀, àwọn ilé amọ̀ wọ́n kò sa ba sí ilé amọ̀ níbẹ̀ mọ́. Àwọn ilé, àwọn ilé bíríkì díẹ̀ náà wà níbẹ̀ ṣùgbọ́n àwọn ilé búlọ̀kì ló pọ̀ jù níbẹ̀. Àti wípé gbogbo e ti làjú. Àdúgbò ìbí, àdúgbò òhun náà wà ní orílẹ̀ èdè, ní, ní, ó wà níbi kan ní ilẹ̀ Yorùbá. Àwọn, àwọn ará ọkọ náà ló sì máa ń gbé níbẹ̀. Àwọn ènìyàn, àwọn, àwọn bí i bàbá bàbá àti àwọn arúgbó oríṣiríṣi èèyàn ni wọ́n máa ń gbé níbẹ̀. Àwọn nǹkan oríṣiríṣi no ni, bíi ohun mèremère, àwọn èèyàn máa rí mọ́ṣáláṣí, èèyàn máa, máa rí ṣọ́ọ̀ṣì, àti wípé odò náà tún wà níbẹ̀ tí eeyan tun lè máa-- àti odò náà wà n be tí eeyan tun lè máa p'ẹ́ja. Ìgbámí na, kini náà tún wà níbẹ̀. Àwọn ilé ìgbafẹ́ oríṣiríṣi àbí ilé ìgbafẹ́ oríṣiríṣi ń bẹ́ n bẹ̀, àti ilé ìgbà sùn, àwọn hòtẹ́ẹ̀lì oríṣiríṣi, àti ibi tí eeyan lè ti lè gba tọ-- ilé, ilé ọkọ̀ náà ń, ilé ọkọ̀ náà ń bẹ́ n bẹ̀ tí ẹeyan lè gbé ọkọ̀ lọ sí ibikíbi tí ẹ̀eyan ń bá ń lọ.

Rárá, èmi ò kí máa nu ara mi nítorí pé kò bá ojú mi láti máa nu ara mi àti wípé mi ò kí máa ń ṣe ara mi lọ́pọ̀lọpọ̀. Mi ò dẹ̀ kí máa nu ara mi nítorí pé tí bá nu ara mi, kò kí n tó máa dàbí pé mò ń fọkà mọ̀ọ́mọ̀ fi ya jẹ ara mi. Èmi ò dẹ̀ fẹ́ràn kí mọ̀ọ́mọ̀ fi ya jẹ ara mi nítorí rẹ̀, èmi ò kí máa nu ara mi rárára. Nítorí pé àwọn òbí mi wọ́n ò kí máa nu ara ara wọn, wọ́n kò rí bí kọ́ mi ara nítorí èmi kò ríra kí máa nu ara. Èmi lọ́ sì máa ń jẹ́ kí ara mi jìnà sí àwọn tó máa ń nu ara wọn. Nítorí pé tó bá sì nu ara wọn, ó máa dàbí pé ẹni náà ó ní nǹkan tí ń ṣe ní ọpọlọ rẹ̀.

Èmi a máa darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú, pẹ̀lú ọkàn, ọkàn rere àti ọkàn rere àti, àti rere àti ka jọ máa ṣe, máa ń ní ọkàn rere, àlàáfíà àti, àti àlàáfíà àti, àti, àti, àti àlàáfíà àti, àti ka jọ ṣiṣẹ́ pọ̀, ka jọ so ara, ka jọ fọwọ́sowọ́pọ̀ bí èmi se máa sì darí àwọn òṣìṣẹ́ ní yí torí pé èmi, èmi fẹ́, èmi fẹ́, èmi fẹ́ máa fi àwọn nǹkan gidi lẹ́ẹ̀ kí àwọn, èmi fẹ́ máa fi nkàn gidi lẹ́ẹ̀ ní iwájú àwọn, àwọn òṣìṣẹ́ kán máa ma fi ojú ènìyàn búburú wò mi.